Ah! Ẹ̀ro mi fún iṣẹ́ ọjọ́ iwájú, ó pọ̀ díẹ̀. Ní ọjọ́ iwájú, mò ń gbèrò wípé kí n tí wà ní aàyè ara mi àkọ́kọ́. Kọ́ jẹ́ wípé láàrín ọdún bí mẹ́ta sí márùn-ún sí ìsín, kọ́ jẹ́ pé mo ti wà ní àyè ara mi tí mò ń dá iṣẹ́ ara mi ṣe fún ara mi, tí mò ń jẹ́ ọ̀gá ilé iṣẹ́ fún ara mi, tí mo sì ń gba àwọn contract tó ní owó lórí. Titi ẹ díẹ̀, díẹ̀, díẹ̀, wẹ́rẹ́, wẹ́rẹ́, wẹ́rẹ́, wẹ́rẹ́. Tí emi naa o fi gbèrú, tí n o fi dàbí Dangote, Ọ̀tẹ́dóla, Elon Musk. Díẹ̀, díẹ̀, díẹ̀, díẹ̀. Nínú pé à ń gba iṣẹ́ engineering, à ń gba iṣẹ́ kábáyàn kọ́lé, kábáyàn ṣe wiring ilé àti wiring àwọn ọ́fíìsì, ilé iṣẹ́ ńlá, ńlá, ńlá lóríṣìíríṣìí. Àwọn nǹkan tí mò fẹ́ dojú kọ́nu. Tàbí kí n jẹ́ ìkan nu àwọn gbọ̀ǹtàríìgì àgbà olùsèwádìí nínú ìmọ̀ sáyẹ́ǹsì àti tẹkinọ́lọ́jì ti, ẹ́, energy. Kí n jẹ́ ìkan n'nu awon olùkọ́ àgbà ní ilé ẹ̀kọ́ tó, tó, tó, tó, tó, lara awon, ilé ẹ̀kọ́ ní ìlú òyìnbó bí Europe àbí ní America.

Oṣù nínú ọdún tí èmi fẹ́ràn jù. Gbogbo oṣù ni mo fẹ́ràn. Àmì tí mo fẹ́ràn jù, ọ́nà ni oṣù tí a bá ń gbàwẹ̀. Àwọn àsìkò tí a bá ń gbàwẹ̀ jẹ́ àsìkò, àbí àsìkò àpọ́nlé. Àsìkò tó ṣe pé pé àwọn èèyàn máa ń pọ̀nra wọ́n lé. Àwọn èèyàn máa ń bọ̀wọ̀ fúnra wọn. Àwọn èèyàn sì máa ń bẹ̀rù ọlọ́run Ọba jùlọ. Ni àsìkò yìí, ìwà ìbàjẹ́ máa ń dínkù bóti jẹ́ pé kì í parẹ́ pátápátá. Ṣùgbọ́n ìwà ìbàjẹ́ a máa ń dínkù. Bẹ́ẹ̀ sì ni ìwà dáadáa, ì máa ń pọ̀ sí. Ìranraẹni lọ́wọ́, ì má ń, ì má ń gba, ì má ń gba iyì púpọ̀ lọ́wọ́ àsìkò náà. Tẹ́lẹ̀ pé àwọn èèyàn máa ń ṣe àǹfààní fúnra wọn lóríṣiríṣi. Àsìkò yìí ni àsìkò tí ilẹ̀kùn máa ń tì mọ́ ìwà aburú. Ilẹ̀kùn máa ń tì mọ́ iná. Ilẹ̀kùn máa ń tì mọ́ àwọn àṣìtàní lóríṣiríṣi. Àsìkò yìí jẹ́ àsìkò tí ilẹ̀kùn máa ń ṣí fún dáadáa. Ilẹ̀kùn máa ń ṣí fún orí. Ilẹ̀kùn máa ń ṣí fún ìyànú àti ìgbẹ́ àti àánú ọlọ́run Ọba ní àsìkò yìí.

Títọrọ àforíjìn ó pẹ́ sí oríṣi méjì. Àkọ́kọ́, ìtọrọ àforíjìn lọ́wọ́ Ọlọ́run Ọba. Nígbà tí èèyàn bá jẹ́ gbogbo ènìyàn ní ayé, ìní ọjẹ́ ẹlẹ́sẹ̀ tí èèyàn bá sì wà, tí èèyàn ò jẹ́ ẹni tí máa ń tọrọ àforíjìn dáadáa. Olú ẹni, onítọ̀hún, ó jẹ́ ẹnìkan tí kò mọ orí Ọlọ́run, tí kò sì, tí kò sì, tí kò sì bẹ̀rù Ọlọ́run. Nígbà tí ìṣẹ̀ṣẹ̀ bá wá, mo búká dáàsí kí n ṣe, kí n ṣe tọrọ àforíjìn ní àsìkò tí mo bá wà ní mímọ́. Bóyá mo ṣe kírun tán àbí mo ṣe alùwàlá má wá bẹ ọlọ́hun má máa ṣe tọrọ àforíjì pẹ̀lú gbólóhùn àpọ́nlé tí ọlọ́hun ọba fún wa láti mọ fi máa tọrọ àforíjì. Ọ̀nà àkọ́kọ́ náà ó lẹ́ẹ̀kejì ni pé tí èèyàn bá ṣẹ̀ ẹni yan mí, bí èèyàn ṣe ọ̀rẹ́ rẹ̀ àbí alábàgbé àti àbí ojúlùmọ̀. Tí èèyàn búká dáàsí pé kí èèyàn tọrọ àforíjìn lọ́wọ́ fún kí oníkálukú kò lè bá yọnu sí ara wọn, kí oníkálukú sì lè pamọ́ sí dáadáa sí ara wọn. Èmi jẹ́ ẹnìkan tó jẹ́ pé mi ò ní ìfẹ́ sí kí èèyàn máa bínú sí mi tàbí kí èèyàn máa kórìíra mi látàrí nǹkan tí ó ní tùn mọ́. Àyafi tó bá ṣe wípé èèyàn ò wòbẹ́ tó bá ṣe wípé ẹni ná jẹ́ ẹni aláṣejù tí ó jẹ́ pé ǹkan tó sì ń ṣe agídí sí kì ṣe ǹkan tó ní ìtumọ̀ rárá tàbí tí mi ń jẹ̀bi rẹ̀ rárá.

Bẹ́ẹ̀ni o, èmi máa ń gbọ́ podcast dáadáa o. Podcast jẹ́ ǹkan tí mo nífẹsí láti máa gbọ́, látari pé mò ń gbìyànjú láti kọ́ ara mi, bí èèyàn ṣe ń tẹ́tí sí nǹkan listening skill, ìtẹ́tí sí nǹkan kan tí mo fi ń gbìyànjú láti fi, láti fi kọ́ ara mi kí ni bá gbámúṣúmúṣe nínú àtẹ́tí àti àgbọ́ ọ̀rọ̀ yé. Oríṣìíríṣìí podcast ni mo máa ń wò. Àwọn mìíràn tó jẹ́ pé ìgbà ara ẹní ìyànjù ni mo máa dá lé lórí, òmi mìíràn tó jẹ́ pé ìkọ́ ẹ̀yàn ní nǹkan ni mo máa dá lé lórí. Ntíbá bùkátà sí lásìkò náà ni yó sọ irú podcast èyí tí màá gbọ́ ní, èyí tí màá gbọ́ ní àsìkò náà. Nítorí pé.